Ọlọ́run ní tí a rí ìkanjú ìdénà ọkọ òun, Ọlọ́run ó fi ijó bá wa kalẹ́, ó fi ránṣẹ́ sí wa. Ọlọ́run dùn wá nínú, Ọlọ́run ní bá wa nínú jẹ́. Ọlọ́run, ọkọ tí ó lù bí i àgùnfọn bàbá, tí ó ní ní wá lára, òun lọ̀ Ọlọ́run ó pèsè fún wa. Tí a kọra wá ayé dáadáa bí ẹkún kọlà fún un, òun lọ̀ Ọlọ́run ó pèsè fún wa. Nìyà gba ara Olúwa.

Ọjà obo nígbà tí ọba wà nínú ọkọ̀. Rárá o, mi ò mọ̀ o. Mi ò mọ̀, kò tiẹ̀ yé mi sí. Yorùbá, mo mọ̀ fọ Yorùbá àmọ́ Tọ bá kọ kíkà ẹ̀, imọ̀ ni ara fún mi díẹ̀. Nìyí fí bẹ́ẹ̀ gẹ́tì ǹkan tí ẹ ń sọ, àmọ́ mi ò mọ̀ kan bẹ́ẹ̀

Ewo ẹ mii binu o, mii binu. Ǹkan mẹta ń ṣẹ, mo mọ, mo mọ ra, mo mọ, mo mọ ra ẹ. Mi ibinu, mi ibinu, mi ibinu. Gbogbo ǹkan bínú yẹn, imọ dínà fún ẹni ni kìí, kìí jẹ́ kí ẹyan lọ sí iwájú. Kí imọ ti, imọ di ọ̀nà fún ẹni, ó rí bá ń bọ wá kì í tètè tẹ́ ẹyan lọ. Ọ̀oto, tí n ba ri nkan ibínú mo mọ́, ga fará mọ́ mo so, sùn a ge fún.

Mo mọ fáṣọ bóra fi bóra tígbà tí mo bá ń sùn. Aṣọ funfun mo lè fi mọ bóra, ń bá wà nínú ǹkan òṣú mi, mi è fi ń bóra. Mo mọ fáṣọ fi búra. Tori tí èeyan bá fáṣọ fi bora, àwọn ọkọ òun mọ́ láyà ńlá wọn. Èmi mo mọ̀ọ́ jarun pa. Mo moo n jarun pa.

Ah! Oúnjẹ tọ́ láta ni mo mọ̀ oúnjẹ o. Oúnjẹ tọ́ ní ata ni mo mọ̀ njẹ. Oúnjẹ o bá láta kìí ṣe jẹ́ ìmaá n rìn mi láya. Oúnjẹ ata gbọ́dọ̀ wà nínú oúnjẹ kó fi balé dùn, kó ṣe jẹ́ dáadáa. Ata ọba sí inú oúnjẹ, ì ma a rí èmi lára ní, mi i leé jẹ, kì í ṣe ìjẹ́ fún mi. Pálé, pálé, pálé. Kì í ṣe jẹ́ fún mi.

Báwo mo ṣe máa ń kọ́, mo ṣì máa ń kọjú àwọn ìṣọ́rọ̀ ní iṣẹ́. Ah! Ní bẹ́ẹ̀ ni kan sọ wò ó, mo máa ń ṣọ́ra mí mí wá wàhálà, ilé mi wàhálà. Owó mo bá wá bẹ́ẹ̀, mo máa ń ṣiṣẹ́ owó mi, mo sì máa ń gbọ̀nà. A máa bá ara wa ṣàwàdà, a máa bá ara wa rẹ́rìn-ín. Ó bá sì tán, òní kaluku, mo mú ọ̀nà léẹ̀ ẹ jẹ́ẹ́, báyìí.

Ẹ̀tọ́ mi fún ìparí ọ̀sẹ̀. À, kí n ṣa ti rí owó fìse ninu bùkátà tó wà nílẹ̀? Wọ́n ni, ó wà lọ́kàn tèmi. Kí ẹ ṣeyi tó parí kí ri owó tí n fi jẹun tí n fi tọ́jú ara mi fi tọ́jú aburo? Wọ́n ni, wàhálà tó wà lọ́kàn. Mo toro lowo ọlọ́run yoo sì ba'mi ṣé.

Ṣé mo mán ṣe ìgbéjáde níbi iṣẹ́? Ìgbéjáde bi ti bá ò, tí mo lè jáde fií lọ padà wá kàn mẹ́kàn háà rà o. Ó bá dé ibi iṣẹ́, ẹni tó bá bí iṣẹ́ fi kàn bá bẹ̀rẹ̀ iṣẹ́ kó tó jáde, kó tó jáde. Ó bá dẹ fẹ́ jáde fún oún, ó tọ̀ wá iṣẹ́, kàná fún ẹ̀ láìṣe ló jáde. Àmọ́ ago sì ni bá a lu. Oun nà tí lè jáde kó lọ padà wá kí ago náà tó tán kí ó tó wa ṣiṣẹ́ òfò ẹ̀.